Mo ti máa n gun ọkọ̀ akérò tipẹ́, ṣùgbọ́n ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akérò, ó ti ṣe díẹ̀. Ṣùgbọ́n tí mo bá ti fẹ́ lọ gun ọkọ̀, mo máa tètè débí ọkọ̀. Ìgbà míì mo lè pẹ́. Tí mo bá dẹ̀ ti pẹ́ báyìí tí ọkọ̀ bá ti ṣetáná, màá wọ ọkọ̀ mi.

Ọ́fíìsì mi máa ń sí lágo mẹ́jọ láàárọ̀. Ìgbà mí ò dẹ̀ lé sí kó tó dìgbà yẹn, ìgbà mí ò dáago mẹ́sàn-án. Sùgbọ́n ago mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. A bá dẹ̀ ti dé ọ́fíìsì, a máa palẹ̀ mó, a máa ṣiṣẹ́ tó bá yẹ ká ṣe.

Tí a bá ti wà níbi iṣẹ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi ta ẹjọ́ máa ń ṣiṣẹ́. A máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀. Yẹ́n ni tí eléébo pè ní corporation. A máa ṣiṣẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀, a sì máa rí pé iṣẹ́ ta fẹ́ ṣe a rí ṣe dáadáa. Nítorí iṣẹ́ yẹn ni tí èèyàn ò bá rí ṣe dáadáa kò ní tùmọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń gba àwọn ímeèlì tí òwú lò, òhun lọ́tẹ̀ fẹ́ pọ̀ ju nígbà mí torí ẹ mọ̀ àwọn ilé iṣẹ́ tó fẹ́ polówó ọjà wọn, wọ́n a máa sẹ́ẹ̀ńdìì, wọ́n máa fi email ránṣẹ́ láti polówó iṣẹ́ tí wọ́n ń ṣe àti àwọn bí ọjà wọn ṣe rí.

Mo lọ sí ọjà lónìí. Mo ra iṣu, mo ra ata, mo ra, eh, ọ̀gẹ̀dẹ̀ plantain. Orí mọ̀ọ́mọ ra ọdún New Year 2026. Èmi àtọ̀mọ̀mi lájọ lọ. Nǹkan wọ́n gan lọ́jà o. Ṣùgbọ́n èmi náà takú. Èmi náà rí nǹkan rà.

Mo máa ń gbàdúrà sọ lọ́run. Tí má jẹ́ tí gbàdúrà tán kí n tó sùn, màá ṣá wà, màá tẹ ibusùn mi, màá e se wa mo múra oorun lójú pálí. Tẹ́mi ṣe máa ń ṣe ni.

À, àwọn èrò ọkàn mi fún iṣẹ́ ọjọ́ iwájú mi ó lágbára gan, sugbọ́n mo nílò owó, torí owó ni kẹ̀kẹ́ ìyìnrere, èrò n gba eyàn tí o bá ti sowó, bẹ́ẹ́ ni a gbéyàn, eeyan dàbí aláìmọ̀ọ́ṣe ni.

Mo fẹ́ràn ọlọ́kọ̀ tó wà mí wáyé. Mo fẹ́ràn ọ́kọ̀ mi oluwa mi Ade orí mi. Mo tun wá fẹ́ràn ọmọ mi àti olọ́rùn.

Èmi máa ń ṣèwádi àwon tó ń bá mi ṣiṣẹ́ pọ̀ o, torí mi fẹ́ di kí iyànkan wá gbà bọ̀dé fún mi. Màá yẹ̀ eeyan wò fínnífínní dáadáa s'ọmọlúàbí nii, àbọ̀ ọmọ kọmọ, èèyàn gbúdọ̀ ni, kíni o, pé ìwa temí nu.

Ajọ́dún tí mo fẹ́ràn jù ni pé ní ájọ́dún Ìkórè, ájọ́dún Akọrin, inú ìbò lọ́ọ̀n mo fẹ́ràn rẹ̀. Mo tú wá láìkí ọdún Kẹ́rẹ́sìmẹsì.

A! Èmi ò tí rí i pẹ̀lú ọkọ̀ ojú irin rí kì í lè mí bàká kírì ein tíe fẹ́ràn fẹ̀ran okọ́ ojú irin rará. N fẹ́ràn rẹ̀ ọkọ̀ orí títì, lẹ́yìn ọkọ̀ orí títì, aeroplene ni ó tukú tí màá gún.

Mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn gan-an ní, lóríṣìíríṣìí ni mo máa ń wò. Mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn, màá wo orísun tí ó kọ́ni lọ́gbọ́n, ètò tó ń kọ́ni lóye, màá sì ń gbọ́ ìrírí ayé àti ìròyìn.

Aláwé ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ tíẹ ṣọ òye mi óò. Kòyé mi tó bóyá kí ẹ yàn nàná rẹ ké sàlàyé rẹ kó lè yé mi dáadáa. Èmi ò sì lè mọrò agbárí mi lórí ìbéèrè tí èmi ò mọ̀

Tí mo ṣe má ń ṣètò iṣẹ́ àkọ se mi bá ti jí láàárọ̀, màá gbálẹ̀, dáná wẹ̀ fún ọmọ, fún ọmọ lóúnjẹ, àwa maa gbọ́ra láti lọ sí ibi iṣẹ́ wa.

Mo ní ẹranko sìn, mo ń sin adìyẹ, bó dà adìyẹ mi, ó pa, ó sèsè tún yé mi lọ́wọ́lọ́wọ́́ báyi, mo ń yé adìyẹ mi lọ́wọ́ báyi, ó ń yé ẹ̀yìn mi, kò tí ì pa mọ́.

Mo like ohun ẹ̀ṣọ́ o, lórísìíríìsì tọ wọ́. Mo lè lo ago ọwọ́ tó da, màá fi ṣọ wọ́. Mo lè fi góòlù ríǹgì sí ìka ọwọ́ mi torí ẹgbàá ló dàgbé.

Aimoye ìrìn àjò tí mo ti rin. Koódà, Ebola, mo ti lọ sí lu oyinbo Mo ti lọ ilu oyinbo, mo ti lọ Abuja, Èkó. Àwọn ìlú tó wà ní Nàìjíríà mo ti fẹsẹ̀ bá.

Nígbà wo lo máa ń gẹrun rẹ? Èmi yín ṣọkùnrin tó máa ń gẹrun. Ẹ̀mí máa ń dirun mi ni. Mo lè dì ní ṣùkú, mo lè dì adímọ́lẹ̀, mo lè kó. Ìgbà tí mo ti gẹrun rí, èmi kẹ́yìn ni ìgbà tí mo wà ní sẹ́kọ́ńdìrì.

Aṣọ mi bá ti dọ̀tí díẹ̀, èmi máa ń fọ̀, máa kó sí wáṣhing machine, àbí kí n fi ọwọ́ mi kí n fi fọ wọn? Torí ọmọ mi bá yàgbẹ́, màá fọ. Ko tiẹ́ sí gbá ti ẹ̀mi ń fọ aṣọ nite mi.

Ètò fún ìparí ọ̀sẹ̀ yìí ni kí n pa lénu ilé mi mọ́, kí n tọ́jú inú ilé, kí n ṣètò ọ̀sẹ̀ tuntun. Tí ó ṣe rí, màá fọṣọ mi, màá tún lọ sí ilé ìjọsìn.